A, mo ò kí n kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Iṣẹ́ mi ò jọ mọ kí n má a kọ ìròyìn. Bọ̀ọ́ ní ìlú bí tá wà yìí, ìròyìn jẹ́ nǹkan tó ṣe kókó fún wa. Ta máa ń bọ́, ta máa ń fẹ́ gbọ́ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí orílẹ̀ èdè wa. Bí nǹkan bá fẹ́ wọ́n ni o. Tí nǹkan bá fẹ́ lọlẹ̀ ni o. Ìròyìn jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí àwọn èèyàn tètè máa ní àǹfààní sí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bọ̀ọ́ ṣùgbọ́n èmi ò jẹ́ ẹni tó máa ń sọ ìròyìn.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ò ṣe nǹkan tó fi bẹ́ẹ̀ níra. Ó kàn má a ń lọ tikọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá bọ́ sí àsìkò tọ́dún wáǹta. Àti rí ọ̀kadà tàbí ọkọ̀ tó máa gbé mi dé ibi iṣẹ́, ó máa nira díẹ̀. Lẹ́yìn yẹn, kò sí nǹkan tó lọ́tikọ́ nínú ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́.

Mo le sọ pé àwa oníṣẹ́ ọwọ́ kó tó di pé a lọ sí ilé ìwé, iṣẹ́ ọwọ́ la kọ́kọ́ kọ́ láti fi rí àwọn oníbàárà gidi. A máa ní láti kọ́kọ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn, ohun láa fi ṣe boya bí àpẹẹrẹ iṣẹ́ ta n ṣe. Akokọ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ díẹ̀ fún wọn, láti jẹki won mọ ba ṣé mọṣẹ́ sí, láti jẹkanmọ ba ṣé pé kún ojú òṣùwọ̀n sí, kí wọn lè gbé iṣẹ́ fún wa. Iṣẹ́ ọ̀fẹ́ ta máa la ṣe ni a n.

Bẹ́ẹ̀ni o, dá pé dá gágá ni mo máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa. Étí mi jẹ́ ǹkan tó máa ń múnú mi dun nígbà míràn tó jẹ́ wípé kí ǹkan máa kọjá lọ, kí ẹ̀yàn máa sọ̀rọ̀ mi lẹ́yìn, ó ma ń ta sí mi létí, étí mi ń ṣiṣẹ́ dáadáa.

Kí n tó lè yan alábàáṣiṣẹ́pọ̀ mi? Mo máa kọ́kọ́ fẹ́ ṣe ìwádìí kékeré ní ṣókí nípa ìdílé ibi tí alábàáṣiṣẹ́pọ̀ mi ti wá, ìwùwàsí rẹ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ nílé. Nítorí tí ìwúwàṣi ò bá dá nílé, kò sí bí ó ṣe fé dá á lẹ́nu iṣẹ́. A má sọ pàfiwì ọ̀rọ̀ ni, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe máa rí. Ẹni tí ìwúwà rẹ̀ ò bá dá ní ilé tó ti wá, kò sí irú iṣẹ́ náà tí ẹ fẹ́ bí ẹni náà ṣe, yóò padà fà jàmbá fún yín.

Bẹ́ẹ̀ni o, oníṣẹ́ owó gbúdọ̀ jẹ́ ẹni tó máa ní àsẹnukù díẹ̀ tí ó le ní ìfipamọ́ nítorí ọjọ́ tí alájí ọjà ọba níí wá. Ggògbò ígbá kọ́ ni àwọn oníṣẹ́ owó máa ríṣẹ́ṣe. Igbá mí ọ̀sẹ̀ kàn, ọ̀sẹ̀ méjì, gbògbò ẹ lẹ́ẹ̀dà táàní ríṣẹ́ṣe. Owó tá bá tí wá dá pamọ́ yẹn, òun ló máa jẹ́ olùgbàlà wá lọ́jọ́ ípònjú.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí iṣẹ́ mi gan an ó jẹ mọ́ iṣẹ́ ìta gbangba. Awà lá ya àwòrán sára ile, a tún kún ile, awa la ma jẹ́ kí ile dára bí egbin. Wọ́n lè pè wa síṣẹ́ ní ìta tó jẹ́ wípé ìta gbangba ni iṣẹ́ yẹ na máa wà tí wọ́n ní ká wa bá wọn ṣe ilé náà lọ́jọ́, ká bá wọn kùn. A ní ààyè jú pé ká ṣe iṣẹ́ ìta gbangba lọ, iṣẹ́ ìta gbangba náà ti máa mu inu wá dùn nítorí ó máa jẹ́ ki áwọn èèyàn rí ba ṣe mọṣẹ́ sí níbi tí a ti ń ṣe iṣẹ́ lẹ́wọ̀n yìí. A tún á ri àwọn ẹlòmi tí ó wá bá wa pé, "à mo mọ ní ìfẹ́ sí iṣẹ́ yìí yóò." Wọ́n á dẹ tun wa á gba ẹrọ ìbánisọ̀rọ̀ wa, wọn á ti bẹ̀ ní oníbara tuntun.

Etí ìgbọ tì mọ má n lo jẹ kínní kólóbó kékeré kan báyìí tó má n fi sínú etí, ó wá nu kan ní etí gbọ̀ntì mọ má n lo, ọ̀nà dẹ̀ ní mọ fẹ́ fẹ́rán ṣí jù. Ẹ̀ẹ̀kọ̀ kàn wà tí mo tún má n lo àwọn olókùn yì, ṣùgbọ́n olókùn yẹn má n jẹ àkó bá fún mi tí mọ ṣiṣẹ́ ní ọwọ́ lórí òkè. Bí tá bá ti n kunlé, è má a gbé kínní olókùn séti. Tí n bá fẹ́ ní mú ọwọ́ dà, tí n má fọ ọwọ́ gbá okùn náà, níbẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lè jábọ́. Ṣùgbọ́n tí kólóbó hun ti má b ti tí bọ́ inú etí mi, mo lè gbé fóòmù ṣíṣálẹ̀ ki èmi máa ṣiṣẹ́ lókè, a máa gbọ́ nǹkan tí n máa fẹ́ gbọ́ dáadáa.

Ọjọ́ àikù ni mo fẹ́ràn jù lọ ní gbogbo ọ̀sè o. Nítorí ọjọ́ nà, ọjọ́ ìsinmí kan ni. O tún má jẹ ọjọ́ tó jẹ́ pé gbogbo gédé ọkùnrin tó bá wà lágbẹ̀gbẹ̀ a má a kọ́rá wa sóri pápá. Àwa nà máa gbá bọ́ọ̀lù alàfẹ̀sẹ̀gbà tó jẹ́ pé mo dẹ̀ fẹ́ràn bọ́ọ̀lù alàfẹ̀sẹ̀gbà púpọ̀. Kò sí bá kígbà tí mo bá ń gbá bọ́ọ̀lù, á dàá wí pé wọ́n ẹ́ fún mi ní owó kan tí mì lẹ́ nátàn.

Mi ò ní àwòrán lára ara ara. Àwòrán ara, ó jẹ́ ǹkan tí kò bá àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá tí ò bá mu. Ọmọ tó bá ya àwòrán sára, wọ́n máa ń kà á sí ọmọ burúkú nílẹ̀ Yorùbá ti wa ibi báyìí ni. Nítorí náà mi ò ní àwòrán lára. Mi ò dé gbèrò láti ya rí.